Um, mi ò fẹ́ràn àti máa ra oúnjẹ ní ọ̀pọ̀pọ̀ ọ̀nà, àfi tí mo bá jáde láti ilé mi, à, mi ò ní oúnjẹ tí mo máa jẹ, òní mo máa ń ra oúnjẹ ní ọ̀nà, but àfi tí mo bá so oúnjẹ mi nílé, mi ò kí ń ra oúnjẹ lọ́nà Íta ni mo máa ń ra oúnjẹ mi.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Mo fẹ́ràn atí máa mu omi torí omi ni nǹkan mímu tó dá jù lára tí èèyàn máa mu. Omi ò lọtá. Omi ni nǹkan tó dá jù tí èèyàn máa ń mu sára.